Orí máa ń fọ́ mi lẹ́ẹ̀kọ̀kan, ṣùgbọ́n kìí ṣe ọ̀pọ̀ ìgbà. Èkòókan nó ní, ko wó pòn ràárá ìgbà tórí bá sì ń fọ́ mi, mi sábà lo òògùn sí, fúnra rẹ̀ náà ló máa lọ. Kì í sì pẹ́, tí màá rí pé ọ́rí yẹn sì fẹ́ máa fọ́ mi wẹ́réwẹ́rẹ́, òun tì máa kàn ṣe ní wípé, màá sìn mí fún ìṣẹ́jú mélòó kan, yóò sì lọ fúnra rẹ̀.

Iṣẹ́ tí àwọn ọmọdé máa ń ṣe nílé ni bíi aṣọ fífọ̀, abọ́ fífọ̀, ilẹ̀ gbígbà, rí lọ ra nǹkan wá ní àdúgbò, oko ṣíṣán, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ, àti bíi ọmọ ọdún mẹ́fà sì ni àwọn ọmọdé ilé ti lè máa ṣe àwọn iṣẹ́ yìí dáadáa.

Bẹ́ẹ̀ni, mo máa ń fi ìpara sára. Kódà oríṣi ìpara alá orùn dídùn méjì ni mo ní, tí mo sì máa ń lò wọ́n síra àwọn bó ṣe wù mí. Tí n bá ti wẹ̀ tán ni mo máa ń fi ìpara sára lẹ́sẹ̀kẹsẹ̀. N ò le ṣe kí n má fi ìpara sára lọ́jọ́ kan àfi tí ń bá jáde lọ́jọ́ náà.

Ojú òpó ayélujára tí mo wà ó pọ̀ diẹ, n kò lè rántí gbogbo wọn tán, ṣùgbọ́n àwọn tí mo rántí ni ti ẹgbẹ́ agbábọ́ọ̀lù Manchester United ní Twitter, mo wà ní ti àwo fíìmù ní Telegram náà, mo tún wà ní mélòó kan náà ní WhatsApp tí n rántí orúkọ wọn.

Àgbà obìnrin ní ìdílé ni ó máa ń ran ẹni tí ó bá ṣẹ̀ṣẹ̀ bímọ lọ́wọ́. Torí irú ẹni báyìí a ti bímọ rí, a sì ti mọ gbogbo ohun tí ẹni tí ó ṣẹ̀ṣẹ̀ bímọ bá nílò àti ọ̀nà tí a máa ń gba tọ́jú wọn. Àgbà ilé lóbìnrin ni ó máa ń tọ́jú ìyá tí ó bá ṣẹ̀ṣẹ̀ bímọ.

Ìdí tí mo fi wọ inú iṣẹ́ náà àti ìfẹ́ tí mo ní fún iṣẹ́ yìí, ohun méjì yìí ni ó máa ń fún mi ní ìtara ní ibi iṣẹ́, tó sì máa ń jẹ́ kí n mu ra ṣiṣẹ́ síi ní gbogbo ìgbà, òun ló máa ń jẹ́ kóríyá fún mi tí mo fi máa ń ṣe iṣẹ́ ní àṣekára tí ó sì máa ń jẹ́ kí iṣẹ́ ní ìtumọ̀ lójú mi púpọ̀.

Ọ̀pọ̀ ìgbà ni mo máa ń lo fóònù mi lójoojúmọ́. Kò sí ibi kí ibi tí n bá lọ tí fóònù mi ò ní sínbẹ̀, kódà gbogbo ààyè tí n bá rí ni mo fi máa ń tẹ fóònù mi. Torí ohun tí mo máa ń ṣe lórí fóònù mi pọ̀. Gbogbo ìgbà ni mo máa ń tẹ fóònù mi tí mo máa ń lò lójoojúmọ́, àfi ìgbà tí n bá wà níṣẹ́ nìkan ni fóònù mi máa ń sinmi.

Bẹ́ẹ̀ni, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́ dáadáa. Kódà ọ̀nà méjì ni mo ń pawon mọ́ sí. Mo ń pamọ́ sórí cloudi tí mo mọ̀ wípé wọ́n á wà níbẹ̀ títí láéláé, mo tún ń pamọ́ sórí hard drive tí mo fi pamọ́ síbí ìkọ̀kọ̀. Mo mọ ọkàn mi balẹ̀ wípé àwọn fáìlì mi ò le sọnù mọ́ pẹ̀lú ibi méjì tí mo fi wọ́n pamọ́ síyi.

Ilé bàbá mi ní ìlú Òṣogbo ni mo ti máa ń sábà lo ìsìn. Ọ̀sẹ̀ kan tàbí ọjọ́ mẹ́fà ni mo máa ń lo pẹ̀lú wọn. Mo máa ń fẹ́ lọ sí ilé bàbá mi torí mo mọ̀ wípé wọn a tọ́jú mi dáadáa níbẹ̀. Máa sì lè jẹ ọ̀pọ̀lọpọ̀ oúnjẹ tí ó ṣara lóore, tí ó dùn. Torí ìyá mi mọ bí wọ́n ṣe ń se oúnjẹ aládùn púpọ̀ gan-an ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́. Èyí jẹ́ dandan ní ibi iṣẹ́ wa torí gbogbo òṣìṣẹ́ gbọ́dọ̀ ṣe ìgbéjáde iṣẹ́ tí wọ́n dáwọ́lé láàrín ọ̀sẹ̀ kan tí ó bá di ìparí ọ̀sẹ̀ fún àwọn ọ̀gá ilé iṣẹ́. Ẹni tí kò bá ṣe ìgbéjáde iṣẹ́ rẹ̀ yóò gba kúérì.

Ìwà ọmọlúàbí ni ìwà òdodo ṣíṣe, ìwà àìjalẹ̀, ìwà jẹ́ẹ́jẹ́, ìwà ìfẹ́ ẹni kejì, ìwà ìmúra ṣíṣẹ́. Gbogbo nǹkan tí mo ti sọ yìí ni ìwà ọmọlúàbí, tí gbogbo ẹni tó bá sì fẹ́ jẹ́ ọmọlúàbí, ó gbọ́dọ̀ máa wu àwọn ìwà yìí ní gbogbo ìgbà.

Tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwọn oúnjẹ ìbílẹ̀ bí i àmàlà, iyán, sẹ̀mọ́, àwọn oúnjẹ òkèlè ikankan ni a máa ń jẹ ní agbègbè mi dáadáa tẹ́lẹ̀. Ṣùgbọ́n gbogbo àwọn oúnjẹ yìí ti gbé owó lórí báyìí ní ọ̀nà ìlopo mẹ́ta-mẹ́rin tàbí jù bẹ́ẹ̀ lọ. Ó ti ṣòro fún ọ̀pọ̀lọpọ̀ láti ra àwọn oúnjẹ yìí. Àwọn oúnjẹ òyìnbó tí kò dá púpọ̀ fara ní ọ̀pọ̀lọpọ̀ n roju jẹ́ báyìí, bí i índómì, sùpàgẹ́tì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ó túnmọ̀ sí kí èèyàn jẹ́ kí àlejò ní ìfọ̀kànbalẹ̀, kí èèyàn tẹ́lẹ̀ ọ̀run, kí èèyàn sì tọ́jú rẹ̀, kí èèyàn fún un ní oúnjẹ tó dùn jẹ́, kí èèyàn sì fún un ní ibi tí ó dáa tí ó mọ́ láti sùn, láti gbori rẹ̀ síi. Àwọn nǹkan tí ó jẹ́ gbígbá àlejò dáadáa tí ó túnmọ̀ sí lérò omi nìyí.

Bẹ́ẹ̀ni, àgbàlá òjò wà ní ilé mi, tó jẹ́ wípé tí òjò bá ń rọ̀, àgbàlá òjò yìí ni àwọn ọmọdé inú ilé tí máa ń ṣe erépá tí wọ́n máa ń wẹ̀ nínú òjò. Kódà àwọn ìyá ilé máa ń gbé báfù sí àgbàlá òjò yìí láti gba omi òjò kí wọ́n fi ṣe ǹkan tó bá wú wọn.

Iṣu jẹ́ oúnjẹ kan tí àwọn èèyàn, tí ọ̀pọ̀ èèyàn fẹ́ràn ní ilẹ̀ Yorùbá. Àwa Ijesa, a fẹ́ràn iṣu púpọ̀ púpọ̀. Ó sì wà lára oúnjẹ tí ó gbajúmọ̀ jù ní gbogbo ilẹ̀ Ìjẹ̀sà. Bí a ṣe ń se iṣu ni pé, a ó bẹ iṣu náà sí ọ̀nà tó pọ̀. Lẹ́yìn tí a bá ti bẹ, a ó bo gbogbo epo iṣu náà kuró, a ó sì gé sì wẹ́wẹ́. Lẹ́yìn tí a bá gésì wẹ́wẹ́, a ó ṣan iṣu náà nù, a ó sì kó sínú pọ́ọ̀tì pẹ̀lú omi. A ó bu iyọ̀ díẹ̀ sí, a ó sì gbé kaná tìtí tí iṣu náà yóò fi jinná.

Ẹ̀gbá ọwọ́ ni nǹkan tí mo máa ń lò lójoojúmọ́. Àntí mi kan tó nífẹ̀ẹ́ mi ló ra ẹ̀gbá ọwọ́ yìí fún mi. Owó iye bíye ló sì rà àti ìgbà tó sí ti rà fún mi bíi ọdún méjì sẹ́yìn ni mo ti máa ń wọ̀ lójoojúmọ́. Kódáà, mi ò lè jẹ́ kí ó sọnù torí pé tó bá sọnù yóò dùn mí púpọ̀, màá sì bú sẹ́kùn.

Laptop mi ni nǹkan tí mo dúró fún ìgbà pípẹ́ kí n tó rà. Bí ọdún mẹ́ta ni mo fi dúró kí ń to ra laptop yìí, torí wí pé mò ń rẹ owó rẹ̀ jọ díẹ̀díẹ̀ kí owó rẹ̀ tó pé. Óun ló jẹ́ kí ń dúró fún ìgbà pípẹ́ kí ń tó ra laptop yìí.

Oko ńlá tí mo mọ̀ ni oko Obasanjo, èyí tí a ń pè ní Obasanjo farms. Oríṣiríṣi oúnjẹ àti nǹkan ọ̀gbìn ni wọ́n á ń gbin níbẹ̀, wọ́n á ń gbin kókò, wọ́n á ń gbin ìrẹsì, wọ́n á ń gbin ẹwà, wọ́n á ń gbin ẹ̀gúsí, wọ́n á ń gbin àgbàdo, wọ́n á ń gbin ẹgẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ìtàn kan tí mo rántí tí a máa ń sọ fún ọmọdé ni ìtàn Ìjàpá àti ìyàwó rẹ̀ Yánníbo. Ìjàpá àti ìyàwó rẹ̀ Yánníbo jẹ́ ọkọ àti ìyàwó kan tí wọ́n ní ahun sí ara wọn, tí wọ́n ò sì nífẹ̀ẹ́ ara wọn dénú dénú. Wọ́n máa ń parọ́ púpọ̀ fún ara wọn, wọ́n sì máa ń yan ara wọn jẹ. A máa ń fi ìtàn yìí kọ́ àwọn ọmọdé láti má wu iru iwà yii, kí wọ́n má ṣe dáadáa, kí wọ́n sì nífẹ̀ẹ́ ẹni kejì.

Ilé bàbá mi ni mò ń gbé. Ìyàrá mẹ́rin ló sì wà ni inú ilé bàbá mi. Èmi ń lo ìyàrá kan bẹ́ẹ̀. Tí n bá wo ta fèrèsé ní ìyàrá mi, ohun tí mò máa ń rí ni àwọn igi tí ó wà lẹ́yìnkùnlé àti ilé ẹni tí ó wà lẹ́gbẹ̀ẹ́ ilé wa.

Bẹ́ẹ̀ni mo fẹ́ràn oúnjẹ tó ní ọ̀pọ̀ ata. Àgàgà ìgbà tí òtútù bá mú, oúnjẹ tó ní ọ̀pọ̀lọpọ̀ ata ni mo máa ń jẹ níru àkókò yẹn torí ó máa ń mú òtútù kúrò lára àti wípé ata dára púpọ̀ fún ara, ó sì máa ń ṣara lóore. Gẹ̀dẹ̀ ni ìrínsẹ̀ mo fi fẹ́ràn oúnjẹ tó ní ata.

Rárá o, mi ì ná ara mi torí mo mọ̀ wípé nína ara mi kò le ṣe ǹkan kan, ṣùgbọ́n gbígba ara mi níyànjú, ríro inú jinlẹ̀ kí n sì má ṣe àwọn àṣìṣe tí mo ti ṣẹ̀elẹ̀ kí n má ṣe wọ́n mọ́, kí n sì máa tún èrò ara mi pa àwọn ohun tí ó ní ìtumọ̀ léleyìí kì í ṣe nína ara mi.

Mo fẹ́ràn ẹja púpọ̀ ju ẹran gán lọ̀, ju adìyẹ àbí turkey àbí ohun míì tí àwọn ènìyàn fi ń jẹ, ẹja ni mo fẹ́ràn jù. Ìkórùn tí wọ́n ti ń ta ẹja lọ́jà ni mo ti máa ń rà torí àpò lapọ. Pálí Pálí ni mo fi máa ń ra ẹja. Miì rá ẹyọ láàrín àdúgbò àbí lówó àwọn tó máa ń kiri ọjà. Ni cold room ni mo ti máa lọ n gbé Pálí ẹja.

Orin kan ti mo fẹ́ràn dáadáa ni orin Hold My Hand tí gbajúgbajà olórin méjèèni Michael Jackson àti Akon tàn ká. Ọ̀dọ̀ ẹ̀gbọ́n mi ní Èkó ni mo wà tí mo ti kọ́kọ́ gbọ́ orin náà ní bíi ọdún mẹ́wàá kan sẹ́yìn, àti ìgbà náà sì ni mo ti nífẹ̀ẹ́ orin náà, tó jẹ́ wípé gbogbo ìgbà ni mo máa ń gbọ̀ ọ́n ni orin ayọ̀ mi.

Ètò ìdárayá mi ò lo far rárá. Kò ju kí n lọ gbá bọ́ọ̀lù pẹ̀lú àwọn ọ̀rẹ́ mi tàbí kí a lọ gym kí a lọ gbé weight tàbí kí a jọ́ọ̀gì káàkiri àdúgbò. Kò ju bẹ́ẹ̀ lọ. Ọjọ́ tí n bàwá fẹ́ ṣe nǹkan tí yóò gbé mi lọ síta ínú ilé ni màá wá kí n máa wo fíìmù àbí kí n máa gbá game pẹ̀lú àwọn èèyàn online.

Èdè Yorùbá ni ìdánimọ̀ mi gẹ́gẹ́ bí ọmọ Yorùbá. Mi ò sì kọ́ ní ibi kankan. Èdè abínibí mi ni èdè Yorùbá, òun sì ni mo ti ń sọ láti kékeré. Mo sì mọ̀ ó gidigidi. Gbogbo ìgbà gbà tí mo wà nílé ẹ̀kọ́, èmi ni mo máa ń gba ẹ̀bùn fún èdè Yorùbá torí wípé èmi ni mo mọ̀ bí a ti ń kọ́, bí a ti ń ṣe ń kà, tí a ti ṣe ń sọ ju láàárín gbogbo àwọn ẹgbẹ́ mi.

Gbogbo ènìyàn nínú ìdílé wa ló máa ń sábà péjọ nígbà kúgbà tí a bá ń ṣe àjọyọ̀ ìdílé. Nǹkan tí ó ṣẹlẹ̀ kẹ́yìn ní ọdún December tó kọjá tí ẹ̀gbọ́n wa kan tí ó joyè ní ìlú Ileṣa. Gbogbo ìdílé pátápátá ló péjọ síbẹ̀ láti yẹ sí fún àjọyọ̀ náà.

Ohun tó ń so abúlé àti ìlú nlá pọ̀ ni àwọn ènìyàn tó ní ẹbí àti ará ní abúlé. Ọ̀pọ̀ àwọn ènìyàn ni ó jẹ́ wípé bó tilẹ̀ jẹ́ ará ìlú ńlá ni wọ́n, abúlé ni ìran wọn ti wá, wọn ó sì le ṣe kí wọ́n má pàdà sí abúlé kí wọ́n lọ yẹ àwọn ará ilé wa wọn wò. Àwọn mìi wà tó jẹ́ wípé òbí wọn àti àwọn àbúrò ẹgbẹ́ wọn, abúlé náà wà tí àwọn sì ń gbé ìlú ńlá.

Oṣù mẹ́ta ni ó máa ń gbà láti sin ẹja láti kékeré títí dé ìparí. Tí èèyàn bá ti rà wọ́n láti fingerlings tí wọ́n ò di ọjọ́ mélòó kan, èèyàn yóò bọ́ wọn fún ọ̀sẹ̀ mẹ́rin pẹ̀lú oúnjẹ fingerlings. Lẹ́yìn tí wọ́n bá ti wá tóbi díẹ̀, èèyàn ó máa ra finisher fún wọn, tí wọ́n máa jẹ títí tí wọ́n fi pé oṣù mẹ́ta tí èèyàn lè wà tà wọ́n.

Oríṣìíríṣìí ẹ̀rọ ni a ń lò ní ilé ìdáná bíi blender tí a fi máa ń lọ ata, ẹ̀wà àti àwọn nǹkan tó bá jẹ́ fún lílọ̀, heater tí a fi máa ń gbé omi gbígbóná kaná, microwave tí a fi máa ń wọ̀mù oúnjẹ, tí a fi máa ń mú oúnjẹ tó tutù kí ó gbóná, cooker tí a fi máa ń dáná gangan.

Oúnjẹ tí mo fẹ́ràn ni jollof rice àti fried rice. Jollof rice àti fried rice yìí jẹ́ oúnjẹ aládìídùn tí ó sì máa ń mú òórùn didùn jáde. Ọ̀pọ̀lọpọ̀ èròjà ni ó máa ń wà nínú jollof rice àti fried rice bíí green beans, ẹ̀dọ̀, carrot, àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ.

Ó ti pẹ́ díẹ̀ oo, nǹkan bíi ọdún mẹ́ta kan sẹ́yìn, tí àbúrò mi kan tí ó kú nínú ìjàmbá ọkọ̀. Orí ọ̀kadà ló wà tó ń lọ ṣọ́ọ̀ṣì láàárọ̀ Sunday, tí awakọ̀ burúkú kan tó ń sáré tí ó lọ kọlu ọ̀kadà rẹ̀ lẹ́yìn tí ó gba àdànu tí ó sì forí lulẹ̀ tí àbúrò mi ṣe bẹ́ẹ̀ kú. Mo sunkún gan lọ́jọ́ náà kó dà ní ọjọ́ burúkú, ọjọ́ máa ni gbàgbé ni.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn. Mo jẹ́ ẹnìkan tó mọ̀ bí a ti ń kọ ìwé, bí a ti ṣe ń kọ oríṣiríṣi lẹ́tà. Ìdí ní yí tí àwọn ènìyàn sé wá máa ń bá mi kí n bá wọn kọ lẹ́tà torí wọ́n mọ̀ pé mo mọ nǹkan kíkọ dáadáa. Mo sì ní ìmọ̀ nípa bí a ṣe ń kọ oríṣiríṣi nǹkan sílẹ̀.

Bí oṣù mẹ́ta sẹ́yìn, nígbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ gbé sọfitìwàre túntù kan tí à ń lò ní ilé iṣẹ́ wa tí wọ́n gbé jáde, wọ́n sì pọnni dandan fún gbogbo àwọn òṣìṣẹ́ láti lọ kọ́ sọfitìwàre túntùn yìí kí a lè mọ bí a ti ń lòó dáadáa kí ó lè mú iṣẹ́ wa rọrùn. Ìgbà yìí ni mo kẹ́yìn nǹkan tuntun ní ibi iṣẹ́.

Oríṣiríṣi oúnjẹ ni mo mọ bí a tí ń ṣe dáadáa torí ìyá mi kọ mí bí a tí ń ṣe oríṣiríṣi oúnjẹ aládùn oúnjẹ ilẹ̀ Yorùbá dáadáa látìgbà tí mo wà kékeré. Mo lè ṣe oúnjẹ bí i àmàlà àti ẹ̀fọ́ rírò, sẹ̀mọ́ àti ọbẹ̀ ẹ̀gúsí, iyán àti ọbẹ̀ ẹ̀fọ́. Gbogbo wọn yìí ni mo mọ bí a ṣe ń sè wọ́n dáadáa.

Lónìí dàkẹ́jẹ́ ni mo máa ń sábà ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi. Mi ń pariwo rárá, ẹnu èmi àti àwọn ẹbí mi àti àwọn ọ̀rẹ́ mi kọ̀ọ̀kan tí wọ́n mọ̀ ní àjọ máa ń ṣe àjọyọ̀ yìí. Ọ̀pọ̀ ìgbà gan-an ni mi jáde kúrò nínú ilé ní ọjọ́, ní àjọyọ̀ ọjọ́ ìbí mi. Inú ilé ni mo ti máa ń ṣe pẹ̀lú arábìnrin mi tí màá sì máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nínú kọ̀rọ̀ yàrá mi.

Ó ní iṣẹ́ kan tí ó yẹ kí n ṣe tí àkókò àti ṣẹ iṣẹ́ náà pọ̀. Ṣùgbọ́n mo bẹ̀rẹ̀ sí ní sun síwájú tí tí mo fi gbàgbé. Ìgbà tí iṣẹ́ náà ku ọjọ́ kan tí yiò parí ni mo tó rántí. Ah! Kódà, ẹ̀rù bà mí gan tí mo bẹ̀rẹ̀ sí ní gbọ́n. Ọ̀pẹlọ́pẹ́ ọ̀rẹ́ mi tí ó padà rán mi lọ́wọ́. Ṣùgbọ́n ó kìlọ̀ fún mi ó sì tẹ́mọ́ mi létí pé mi ò gbọdọ̀ ṣe irú àṣìṣe báyìí mọ́. Torí ohun tí èèyàn bá tí ń fi falẹ̀ jù, èèyàn lè gbàgbé tí yiò sì di wàhálà ní ọjọ́ iwájú.

Aago ìjí mi ni ó máa ń sábà jí mi ní ọ̀pọ̀lọpọ̀ òwúrọ̀. Mo ti ṣètò aago ìjí mi yìí sí aago mẹ́fà àbọ̀, òun ló sì máa ń jí mi lọ́pọ̀lọpọ̀ ọjọ́. Àwọn òwúrọ̀ mi wà tó jẹ́ wípé mo máa ń jí fúnra mi tí màá ti jí níbí aago mẹ́fà gan-an kí agogo ìjí mi tó dún ní aago mẹ́fà àbọ̀.

Bẹ́ẹ̀ni, mo mọ̀ bí a ti ń fọn, oríṣi instrument méjì ni mo mọ̀ bí a ti ń fọn. Mo mọ bí a ti ń fọn dùùrù, ìyẹn trumpet, mo sì mọ bí a ṣe ń fọn saxophone. Church ni mo ti kọ́ bí a ṣe ń fọn méjèèjì yìí. Ìgbà tí mo wà ní ẹgbẹ́ akọrin ni wọ́n kọ́ mi bí a ṣe ń fọn dùùrù àti sax yìí.

Oṣooṣù ni mo máa ń ṣètò ìnáwó mi. Mo ti máa ń kọ gbogbo ohun tí mo nílò fún oṣù kan, mo ti máa ń kọ sílẹ̀, tí mo sì ti máa ń pín iye owó tí ó ń lọ sí ìsọ̀rí kọ̀ọ̀kan sílẹ̀ àti ìbẹ̀rẹ̀ oṣooṣù tí mo sì máa ń ṣe àyẹ̀wò rẹ̀ dáadáa kí n rí wípé mi ò ná kọjá iye tí mo ti kọ sílẹ̀ fún àkóso kọ̀ọ̀kan.

Ọjọ́ kan sí méjì ni wọ́n fi ń ṣe ìgbéyàwó ní agbègbè ọ̀dọ̀ mi. Àwọn mìíràn máa ń kọ́kọ́ lọ sí kóòtù àbí registry ní ọjọ́ kìíní kí wọ́n tó wá lọ ṣọ́ọ̀ṣì ìyàwó alárédè ní ọjọ́ kejì. Àwọn mìíràn sì ni ọjọ́ kan náà ni wọ́n á ṣe. Wọ́n á ṣe engagement láàárọ̀, wọ́n á sì lọ kóòtì registry ní ọ̀sán, wọn ò ní lọ ṣọ́ọ̀ṣì rara.

Àràárọ̀ kùtùkùtù kín tó jáde kúrò nílé ni mo máa ń fọ ọkọ̀. Bí máa ti ń múra ibi iṣẹ́, mo máa ń fọ ọkọ̀ tí màá gbé dání torí mi ò lè gbé ọkọ̀ tó dọ̀tí lọ sí ìgboro, mi ò fẹ́ rárá. Ó sì lè kó àbùkù bá ni. Oun lóṣe jẹ́ wípé àràárọ̀ kùtù kín tó múra ibi iṣẹ́ tán, màá rí wípé mo ti fọ ọkọ̀ mi tí mo ti tún un ṣe dáadáa.

But ohun tí mo máa ń ṣe ni wípé mo máa ń wá àwọn ohun tí èmi àti àwọn ẹbí mi lè ṣe lápapọ̀ tí a lè gbádùn àsìkò tí a bá ní pẹ̀lú ara wa. Àwọn ọjọ́ wà tó jẹ́ wípé mo máa ń tètè kúrò ní ibi iṣẹ́ kí n lè lo àkókò pẹ̀lú àwọn ẹbí mi nípa kí á lọ sí òde kí á lọ jẹun àbí kí á jọ lọ wo sinimá àbí kí á lọ sí ilé ìdárayá kí á lọ ṣe fàájì.

Ọ̀pọ̀lọpọ̀ àwọn àlọ́ tí mo mọ̀ máa ń bẹ̀rẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ bí, "ní ayé ìgbà kan àbí ní ìlú ibì kan ní ìgbà kan". Ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ sì máa ń parí pẹ̀lú ọ̀rọ̀ bí, "wọ́n sì jẹ́ ó ń gbé igbe àlàáfíà títí láilái àbí ohun gbogbo kò ṣì rí bákan náà mọ́".

Mi ò ní ìdàkàmpàtó tí mo máa ń gẹ irun mi, tí ó bá ti kún ní ojú mi, àbí tí ó bá yún mi, àbí tí ń bá rí gbígbó tí ń fún mi jù, àbí tí ń bá wo ara mi nínú dígí tí mo rí wípé irun mi ò tẹ́mi lọ́rùn mó, ìgbà yẹn ni mo máa ń gẹ. Ìgbà mìíràn ó lè jẹ́ wípé oṣù kan péré ni màá ti gé irun, ìgbà mìíràn sì mo lè fi sílẹ̀ fún oṣù méjì tàbí jù bẹ́ẹ̀ lọ kí n tó tún gẹ.

Bí mo ṣe máa ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe ni wípé, mo máa ń kọ́kọ́ ṣe àgbékalẹ̀ rẹ̀ ní orí ìwé kí n lè mọ gbogbo ohun tí iṣẹ́ àkànṣe náà tí ó nílò, gbogbo ọ̀nà tí mo lè gbe gbà àti àwọn ohun tí mo nílò tí mo gbọ́dọ̀ ṣe kí n tó bẹ̀rẹ̀ iṣẹ́ àkànṣe yìí. Tí mo bá ti ṣe èyí, ó máa ń mú ọrọ̀ fún mi láti lè bẹ̀rẹ̀ iṣẹ́ àkànṣe yìí, torí máa ti mọ ohun tí mo nílò láti ṣe àti ọ̀nà tí màá gbà a sì mú iṣẹ́ àkànṣe náà wá sí àṣeyọrí.

Sùúrù jẹ́ ìwà kan tí ó dára púpọ̀ fún gbogbo ènìyàn láti ní. Sùúrù máa ń mú kí ayé rọrùn, ó sì máa ń jẹ́ kí èèyàn lè farada ohunkóhun, kí èèyàn sì lè borí gbogbo ìṣòro. Ẹni tí ó bá ní sùúrù, ó ti ní ohun gbogbo torí ayé rẹ̀ yóò rọrùn kò sì ní máa lépa nǹkan kan dé bí tí wàhálà ó fi pọ̀ nínú ayé rẹ̀.

Ẹ̀rọjà oúnjẹ kan tí mo mọ̀ ní tòmátì ọ̀lọ́rà, ìyẹn sachet tomato paste. Tí èèyàn bá ra ọ̀rá rẹ kan, yóò tó a tíí sebẹ̀ fún èèyàn mẹ́ta. Tí èèyàn bá fẹ́ sebẹ̀ fún èèyàn mẹ́fà, èèyàn á ra ọ̀rá rẹ̀ méjì.

Low cut ni ọ̀nà tí mo máa ń dà tí irun mi. Style low cut nìkan ni mo máa ń gẹ̀. Ní sì àwọn style oríṣiríṣi bíi box cut, Obama, kankan tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ òde isìn máa ń ṣe. Rárá o, low cut yìí nìkan náà ni mo máa ń gẹ̀ ní gbogbo ìgbà. Bẹ́si ni mo sì máa ń ṣe irun mi. Kò sí ọ̀nà míràn ju low cut lọ.

Ọbẹ̀ ata jẹ́ ìkan lára àwọn ọbẹ̀ tí ó gbajúmọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì máa ń jẹ ní àgbègbè yìí. Bí a ṣe máa ń ṣe ni wí pé a ó mu óró ata tó pọ̀, a ó ṣan dáadáa, a ó sì lọ títí tí yóò fi kúnà. Lẹ́yìn tí a bá lọ tán, a ó gbé pot kaná, a ó da òróró tàbí epo sí i. Tí òróró tàbí epo náà bá ti gbá a ó da ata tí a ti lọ yìí sí inú rẹ̀. A ó sì fi iyọ̀ àti maggi sí i, àti oríṣiríṣi ẹ̀ràn tí a fẹ́ kó sínú rẹ̀. A ó sì ṣe papọ̀ tí yóò fi jiná.

Òtítọ́ inú ni ìwà kí èèyàn máa ṣòdodo kí ó sì máa lo ọkàn mímọ́ pẹ̀lú gbogbo èèyàn. Ibi tí a ti ń rí òtítọ́ inú ni ọkàn gbogbo ẹni tí ó bá ń ṣòdodo. Ó máa n nira lọ́pọ̀lọpọ̀ ìgbà torí wípé ayé ò fẹ́ òótọ́. Òótọ́ ọ̀rọ̀ ṣe bí ísọ kú sọ ló ṣe máa ń rí. Ṣùgbọ́n ẹni tí ó bá jẹ́ òṣì tó bá jẹ́ ẹni tí ó ní òtítọ́ inú, yóò gbiyànjú àti sọ òtítọ́ ní gbogbo ìgbà.

Ìgbádùn mi ò lọ́fárára. Ọ̀pọ̀ ìgbà èmi àti àwọn ọ̀rẹ́ mi kí a máa ṣe fàájì lásán. Ó ti tó fún mi ní ìgbádùn. Ìgbà mìíràn mo lè wà pẹ̀lú arábìnrin mi kí a jọ máa gbádùn ara wa kí a máa ṣeré ìfẹ́. Ìgbà mìíràn sì ni mo lè wà ní inú ilé mi kí n máa wo fíìmù tàbí kí n máa gbá géèmù pẹ̀lú àwọn ènìyàn lórí Íńtánẹ́ẹ̀tì.

Ọgbọ̀n ìṣẹ́jú ni ìsinmi oúnjẹ ọ̀sán mi máa ń gba. Ọgbọ̀n ìṣẹ́jú péré ni wọ́n máa ń fún wa ní ibi iṣẹ́ mi láti gba ìsinmi oúnjẹ ọ̀sán, tí ó sì gbọdọ̀ padà sí ẹnu ṣẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí ọgbọ̀n ìṣẹ́jú yìí bá ti kọjá. Ọgbọ̀n ìṣẹ́jú yìí ó kéré láti gba ìsinmi oúnjẹ ọ̀sán, ṣùgbọ́n àwọn ọ̀ga ilé iṣẹ́ wa ò gbà láti fi kún wọn ní ọgbọ̀n ìṣẹ́jú náà ti tó pé ẹnikẹ́ni kò sì gbọdọ̀ lo kọjá ọgbọ̀n ìṣẹ́jú fún ìsinmi oúnjẹ ọ̀sán wọn.

Ohun tí mo tún ṣe kẹ́yìn ní ilé ni àti kó kun jẹnẹrétọ̀ já fúnra mi ni mo lọ sí ọjà tí mo lọ ra okùn tuntun, tí mo sì padà wálé tí mo mú plier àti skewdriver tí mo tú okùn jẹnẹrétọ̀ tó já tí mo tú gúrọ́ọ̀mẹ́ pátápátá tí mo sì de okùn tuntun tí mo ra tí mo de padà síbẹ̀

Mo máa ń bá àwọn oníbàárà sọ̀rọ̀ pẹ̀lú ọ̀yàyà àti ẹ̀rín. Mo máa ń bá wọn sọ̀rọ̀ lórí fóònù ni pẹ̀lú ìpè tàbí lórí social media bíi WhatsApp, Instagram, Facebook, Twitter àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo sì tún máa ń sẹ́ẹ̀ndì text message sí wọn lóore kóòrè láti lè kí wọn kí n sì bẹ̀rẹ̀ àlàáfíà wọn.

Ohun tí ó sọnù lowo mi ni kẹ́yìn ni kọ́kọ́rọ́ tí a fi ń ṣí padlock géètì ìta ilé mi. Mo wá kiri gbogbo inú ilé ṣùgbọ́n n kò rí. Mo wa farabalẹ̀, mo jókòó. Mo ronú ìgbà tí mo lo kọ́kọ́rọ́ náà kẹ́yìn. Ibi tí mo lọ lẹ́yìn ìgbà tí mo lo kẹ́yìn. Nígbà tí mo sì ronú nípa èyí dáadáa, mo rántí ibi tí mo lọ ní ìgbà tí mo lo kẹ́yìn. Inú tọ́ilet ì ni mo lọ. Mo sì lọ wo toilet, mo sì rí i lórí síńki tọ́yílẹ́tì.

Omi ni mo máa ń sábà mu ní gbogbo ọjọ́. Lárọ̀ omi ni o. Mo máà ń mu gíláásì kọ́ọ̀pù omi méjì láàárọ̀ bí mo bá ṣe ji gbàrà. Tí n bá ń jẹun náà, omi ni. Mo máa ń mu kọ́ọ̀pù méjì sí mẹ́ta tí n báa ti ń jẹun. Ni àsálẹ́ náà kí n tó sùn, mo máa ń mu gíláásì kọ́ọ̀pù omi méjì náà. Omi ni mo máa ń mu láàárín gbogbo ọjọ́

Mo máa ń sọ fún wọn kí wọ́n mọ ìwúlò owó, kí wọ́n sì mọ wípé irinṣẹ́ ni owó. Irinṣẹ́ ṣire eeyan máa ń fi ń ṣiṣẹ́ ni kí ó fi lè máa mú owó síi wá. Mo sì máa ń sọ fún wọn wípé gbogbo owó tí èèyàn bá ń pa, èèyàn gbọ́dọ̀ máa tọ́jú ìdá pamọ́ kí èèyàn lè mọ bí wọ́n ṣe ń ná owó ní ọ̀nà tó da tí èèyàn ò fi ní jẹ́ apá.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn kí n máa ṣe ètò nǹkan púpọ̀púpọ̀. Gbogbo ohun tí n bá ṣe létòletò ni. Kódà wọ́n máa ń fi mí ṣe yeyẹ ní ibiṣẹ́ wípé ètò mi ti pọ̀jù torí gbogbo ohun tí n bá ń ṣe, àgbékalẹ̀ rẹ̀ létòletò ni o. Mr Program na mọ́n pè mi tàbí Mr Protocol torí ètò ṣíṣe ó mú púpọ̀ láya mi.

Fún ẹni tí ó bá ń tọ́jú ìlera, ọ̀pọ̀lọpọ̀ àwọn oúnjẹ tí ó lọ́ra lára tí ó máa ń dùn yànmọ̀yànmọ̀, ó jẹ́ èèwọ̀. Oúnjẹ tí ó bá tẹ́lẹ̀ ẹnu, tí ó ní ọ̀pọ̀lọpọ̀ ewé àti ẹ̀fọ́ nínú ni ó da fún ẹni tí ó bá ń tọ́jú ìlera. Ẹni tí ó bá ń tọ́jú ìlera gbọdọ̀ máa jẹ ọ̀pọ̀lọpọ̀ ẹran ọlọ́ra.

Ohun tí a ni lọ fún àjọyọ̀ ńlá náà ni àwọn ǹnkan jíjẹ àti mímu. Ohun ni ǹnkan méjì tí ó ṣe pàtàkì jù tí èèyàn gbọ́dọ̀ ṣètò tí ẹni bá tí ń gbáradì fún àjọyọ̀ ńlá. Ohun mi tí èèyàn tún gbọ́dọ̀ ṣètò náà ni àwọn tí yóò máa pín ǹnkan jíjẹ àti mímu yìí àti bí àwọn àlejò á ṣe wà ní àlàáfíà tí ara wọ́n á balẹ̀ níbi àjọyọ̀ ńlá yi.

Ọdún mẹ́ta mẹ́ta ni mo màá ra ẹ̀rọ ayárabíàṣá tuntun. Ìdí ni wípé mo rí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀rọ ayárabíàṣá tí wón ṣe ní ìsìn yii tó bá ti di wípé wón ti ń lo ọdún méjì sókè iṣẹ́ wọ́n máa bẹ̀rẹ̀ sí ní di sege sege ti wọ́n sì máa ń ní oríṣiríṣi fault. Ọ̀pọ̀lọpọ̀ àwọn updates tí wọ́n bá ṣe ní àsìkò yìí ni kò ní bá àwọn erọ̀ ayárabíàṣá yìí ṣe iṣẹ́ mọ́ tí wọ́n a sì bẹ̀rẹ̀ sí ní hang tàbí kí wọ́n máa gbóná. Ìdí nìyí tí mo ṣe máa ra ẹ̀rọ ayárabíàṣá tuntun lẹ́yìn ọdún mẹ́ta tí màá sì lọ ta èyí tí ó wà lọ́wọ́ mi tẹ́lẹ̀ tí màá lọ ta dànù.

Ipa tí ìjìnlẹ̀ ń kó nínú ìtọ́jú ìlera kò kí ara ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Àwọn ìdílé gan ni ó máa ń kọ́kọ́ rí tí ara ènìyàn ò bá yá àbí tí ohun kan kò bá lọ dédé ní àgọ́ ara. Tí wọ́n bá tí ń wò ìṣesí èèyàn, wọn a sì mọ wípé àìlera ń ba ènìyí jà. Àwọn lóṣi máa ń ranni lọ́wọ́ pẹ̀lú bí a ṣe ń lo oògùn, tí wọ́n a sì máa dáná fún ẹni tí ó bá ṣe ìlera, tí wọ́n a máa ran létí gbogbo òògùn àti abẹ́rẹ́ tí ó yẹ kó lò.

Bẹ́ẹ̀ni o, mo fẹ́ràn lọ sí etíkun gan ni. Kódà etíkun wà lára àwọn ìdí tí mo sẹ fẹ́ràn láti máa lọ sí ìlú Èkó torí gbogbo ìgbà tí mo bá ti wà ní ìlú Èkó ni mo máa ń lọ sí àwọn etíkun ti o wà ní ìlú Èkó yìí. Kódà mo ti ń pinnu lọ́kàn mi láti kó lọ sí ìlú Èkó pátápátá kí n lè máa rí àyè lọ sí etíkun nígbà tí ó bá wù mí.

Ọ̀pọ̀lọpọ̀ ìgbà lójijì ni òjò sábà máa ń bẹ̀rẹ̀ ní àdúgbò mi lákòókò tàwà yii. Bó tilẹ̀ jẹ́ wípé ó máa ń ṣú lẹ́ẹ̀kọ̀ọ́ kan kí ó tó bẹ̀rẹ̀, ṣùgbọ́n àwọn ìgbà mìíràn wà tó jẹ́ pé kò ní sú rárá. Ẹ ká n ṣadedé máa gbọ́ ìró òjò lórí ìpànu tí ó máa dún padàpàdà, pàpàpàpàpàpàpàpà tí gbogbo ilẹ̀ ó sì kún fún omi láàárín ìṣẹ́jú mélòó kan.

Mo máa ń sábà da èdè Yorùbá àti èdè Gẹ̀ẹ́sì pọ̀ nínú ìránṣẹ́ torí wípé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ní ìgbà yí èdè Yorùbá àti èdè Gẹ̀ẹ́sì ní èdè tí a máa ń sọ lóòrè kóòrè ó sì ti jẹ́ kí èdè méjèèjì yìí kó wọnu ara wọn fún wa. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń lo ọ̀rọ̀ Gẹ̀ẹ́sì nínú èdè Yorùbá tí mo sì máa ń sọ méjèèjì mọ́ra tí mo sì máa ń lo nínú ìránṣẹ́ náà bẹ́ẹ̀.

Títọ́ ẹranko kì í ṣe ohun tó rọrùn ó sì máa ń ní ọ̀pọ̀lọpọ̀ wàhálà nù. Fún àpẹẹrẹ, ìyá mi ní ọ̀pọ̀lọpọ̀ ewúrẹ́ tẹ́lẹ̀, ó lé ní mẹ́wàá tí ó sì máa ń ra oúnjẹ fún wọn tó máa ń bọ́ wọn dáadáa. Ṣùgbọ́n wàhálà tó wà níbẹ̀ ni wípé àwọn ẹranko yìí wọn e duro ṣojú kan, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni wọ́n máa ń ṣeré jáde ní àdúgbò tí wọn ò ṣe ní padà wá lé. Ó lè jẹ́ wípé àwọn kan ló jí wọn gbé tàbí àwọn ewúrẹ́ náà sì nà tí wọn kò mọ ọ̀nàilé mọ́.

Mo máa ń ṣe àyẹwó ohun èlò tí mo fi ń ṣe ọjà jáde dáadáa. Mo sì máa ń ríi dájú wípé àwọn ohun èlò tó dára jù ní mo fi máa ń gbé ọjà jáde. Mo sì máa ń rí i wípé ìlànà tí ó tọ́, tí ó dáa jù, tí ó sì yẹ kí ó máa lò tó bá òfin mú ní mo fi máa ń ṣe àwọn ọjà mi jáde.

Ohun tó ń so ìran pọ̀ lérò mi ni àṣà àti ìṣe ìdílé èèyà àti ìràwọ̀ sí àwọn nǹkan wọ̀nyí ni ó ń so ìran pọ̀ torí gbogbo ìran ló ní àṣà àti ìṣe wọn àti irúfẹ́ ìwà àti ohun tí wọ́n máa ń ṣe níbẹ̀. Àwọn nǹkan wọ̀nyí ni ó sì máa ń so ìran náà pọ̀

Ohun kan tí ó yà mí lẹ́nu láìpẹ́ yìí ni election tí wọ́n ṣe ní ìpínlẹ̀ Ọ̀ṣun tí mo wà ní àìpẹ́ yìí. Ẹni tí ó gbégbá olóké ní ibi election náà ó lù àwọn ìjókòó tí wọ́n jọ jíde pa ní àlúgbàmi, àlugbò. Kò sí ẹni tí ó ro kan rẹ̀ tẹ́lẹ̀ torí ẹni tí ó gbégbá olóké, ó jẹ́ ẹnìkan tí kò lágbája púpọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ènìyàn o fara sí, tí àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn rò pé kò lè láilái gbégbá oloké. Ṣùgbọ́n òun gan lọ wá gbégbá oloké pẹ̀lú ìwọ̀n tí ó ju gbogbo àwọn ìyóku lọ.

Aṣọ tí a n wọ̀ ní ọjọ́ pàtàkì máa ń lẹ́wà ó sì máa ń dojú ju aṣọ tí a máa ń wọ̀ ní o, ọ̀pọ̀lọpọ̀ ọjọ́ lọ. Torí wípé ohun tí a fi máa ń ṣe aṣọ náà, tàbí tí a fi máa ń ràn á, ó yàtọ̀ ó sì máa ń dára. Ó máa ń ní owó lórí ju aṣọ tí a máa ń wọ̀ ní ọjọ́ lásán lọ.

Bẹ́ẹ̀ni, mo ní aṣọ wíwẹ̀. Kódà oríṣi aṣọ wíwẹ̀ ni mo ní. O ju ẹyọ kan lọ. Mo ní tó mẹ́ta sí mẹ́rin tí mo sì máa ń wọ̀ wọ́n sí ara òun bo ṣe wù mí. Mo jẹ́ ẹnìkan tó fẹ́ràn wíwọ̀ tí mo sì máa ń wẹ̀ ní òrékòóré. Idí ni èyí tí mo ṣe ní ọ̀pọ̀lọpọ̀ aṣọ wíwẹ̀ tí mo máa ń wọ̀ nígbà tí m bá ti fẹ́ lọ wẹ̀.

Bí mo ṣe máa ń yan àwọn alábàáṣepọ̀ ni pé mo máa ń ṣe àgbeyẹ̀wò wọn dáadáa, mo máa ń wo ìwà wọn, bí wọ́n ṣe rí, ohun tí wọ́n ṣe ní ibi tí wọ́n ti ń bọ́ tẹ́lẹ̀, irú ènìyàn tí wọ́n jẹ́ àti ohun tí wọ́n á mú wá tí wọ́n á fi mọ ilé iṣẹ́ àti bí wọn ó ṣe máa bá àwọn yòókù tí ó wà lẹ́nu iṣẹ́, bi wọn ó ṣe máa bá wọn lò.

Nǹkan tí kò sì mọ̀ tí ó jẹ́ wípé bí n bá lè pàdé ẹni tí kò sì mọ̀ tí màá fẹ́ pàdé ni àbúrò bàbá mi tí ó kú ní bí ọdún mẹ́wàá kan sẹ́yìn. Àbúrò bàbá mi yìí jẹ́ ènìyàn tó dára púpọ̀, ènìyàn jẹ́jẹ́ tó ní ìrẹ̀lẹ̀ tí gbogbo ènìyàn sì fẹ́ràn. Bàbá yìí là á nù púpọ̀ ó sì fẹ́ràn gbogbo àwa ọmọ ẹ̀gbọ́n rẹ̀ bí èèyàn ojú.

Ohun tí ìdílé pamọ́ jù ni àṣà àti ìṣe oríkì ìdílé. Oríkì àti ìtàn àwọn tí ó yọ orí ìdílé sókè tí wọ́n ṣe dáadáa tí wọ́n gbé orúkọ ìdílé lárugẹ. Àwọn nǹkan wọ̀nyí ni wọ́n máa ń pamọ́. Àwọn àgbà ilé ló sì máa ń pa àwọn nǹkan wọ̀nyí, àwọn ìtàn, oríkì àti gbogbo nǹkan tó jọ mọ́ àseyọrí ìdílé i ná máa ń pamọ́

Ó dára púpọ̀púpọ̀ torí wípé ó máa ń fi àyè sílẹ̀ fún ọ̀pọ̀lọpọ̀ ìsinmi àti ìgbádùn, ó sì máa ń dín wàhálà kù, àti wípé ó máa ń yọ owó níná. Ó máa ń di kù torí wípé èèyàn o ní na owó láti wọkọ̀ lọ sí ibi iṣẹ́, àti wípé tó bá wà nílé, o lè sinmi nígbàkúùkù tí ó wu ọ́, tí ó bá di wípé ore ọ̀ lenù iṣẹ, o lè sinmi fún ìgbà díẹ̀, èyí tí kò ní ṣe ṣe tó bá jẹ́ wípé ibi iṣẹ́ ni èèyàn lọ.